Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kùtùkùtù? Òwúrọ̀ kọ̀ọ̀kan. Ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé tí mo bá ti jí, máa kọ́kọ́ lọ fọ eyín mi ní òwúrọ̀ náà. Tí mo bá ti wá fọ tán, màá wá ṣe àlùwàla láti kírun fún Elédùmarè bí mo ṣe máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Àmọ́ tí ilẹ̀ bá ti mọ́, màá múra láti múra ibi iṣẹ́, màá lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá jẹun. Tí mo bá ti jẹun tán, màá wá wọṣọ. Tí mo bá ti wá wọṣọ tán, màá wá múra láti máa lọ ibi iṣẹ́ ọjọ́ mi. Torí pé iṣẹ́ ni kókó àyàfi ọjọ́ ìsinmi tó jẹ́ pé mi ò ní lọ ibi kankan tí màá wà ní inú ilé mi lọ bí mo ṣe máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Kójù báun náà lọ torí pé kò sí ìgbà tí èmi óò ṣe àwọn kiní ni ojoojúmọ́.